Bẹ́ẹ̀ni, àwọn, àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé tó bá ti pé pé ìtà gbangba ni èèyàn máa ti ṣe iṣẹ́ yẹn, iṣẹ́ yẹn wọ́n máa ń dùn láti ṣe. Bọ̀ irú iṣẹ́ yẹn tó bá yẹ pé a lè ṣe ní ìtà gbangba yẹn, mo dẹ̀ fẹ́ràn irú iṣẹ́ yẹn, bọ̀ kí í ṣe gbogbo iṣẹ́ ni mo fẹ́ràn kí n máa ṣe ní ìtà gbangba.

À, èdè tí mo fẹ́ kọ ní èdè South Korea. Mo dẹ̀ like èdè yẹn dáadáa. Mo máa kọ èdè yẹn very soon. Even though gan mo tiẹ ti bẹ̀rẹ̀ ní kọ èdè yẹn díẹ̀díẹ̀, bọ̀ tí mo bá ràye tàn máa ma fi kọ dáadáa. Mo máa kọ èdè yẹn.

Beeni mo ma n ka awon àdéhùn dada. Èmi o dé kí n ṣeré pélù àdéhùn, torí àdéhùn kìí ṣe nǹkan tó yẹ kí a máa ṣeré pelu ni. So mo ma n ka àdéhùn dada, èmi kẹ́di, èmi o dé kí n ṣeré pélù àdéhùn. Sì ṣe eré pélù àdéhùn ko dé da, so èmi mo kì í ṣeré pélù àdéhùn.

Bí wọ́n sì máa ń ṣe ètò àwọn ẹ̀mí, ẹ̀mí lérè mi ni pé mi ò dẹ̀ kí ń ṣeré balù ètò wọn. Gbogbo ìgbà tító o bá wà báyìí tí wọ́n bá fẹ́ ṣe fún wọn, mo máa ń farabalẹ̀ ní kí n dẹ̀ ṣe ètò yẹn dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu àwọn ohun mímu pírótínì torí pírótínì ó de dà lára, olùkọ́ tó pa tí wọ́n máa ń fi mú níyẹn wọ́n máa ń mú àgbàdo mú rẹ̀. So, ǹkan mú pírótínì báyìí, gbogbo ǹkan mú pírótínì kò sì ń tẹ́ mi ọmú, mo dẹ̀ fẹ́ràn gbọ̀ gbẹ̀

Rárá, bẹ́ẹ̀ni o, èmi mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn tó owó dọ́wó, mo dẹ̀ gbàgbọ́ pẹ̀lú àwọn èèyàn tí owó bá ti wà, tó bá dára, èṣì pé owó tí ò dára rárá ti owo bá ti dá owó ni, owó ló tó bá dára, tó bá dàrà ni kò dá.